Èdè wo ni o fẹ́ kọ́? Èdè pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tí mo fẹ́ kọ́ àmo ẹ́yì tí ó jẹ́ priority fún mi ni ọwọ́ lọ́wo ta wa yìí, ó náà ni èdè Lárábáwà, èdè tí wọ́n ń pè ní Arabic. Mo lè sọ díẹ̀ ọ̀ but mo fẹ́ kọ́ kó jẹ́ pé màá le máa sọ fluently bí mo ṣe ń sọ Yorùbá, bí mo ṣe ń sọ ebo àti bí mo ṣe ń sọ Hausa àti igbira. Èdè náà jẹ́ èdè tó wúlò púpọ̀ tó sì jẹ́ pé mo fẹ́ kọ́ á nítorí pé gbogbo ìgbà tí mo bá le lọ Saudi Arabia, màá le máa sọ pẹ̀lú àwọn ará ìlú, wọn ó sì ní fojú tí ó kò da wò mí, wọ́n máa mọ pé ilé náà ara wa ló wà. Ẹ̀dè ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kọ́, ó náà ni Spanish, èdè tó jẹ́ pé òun náà wò mí. Ó sì jẹ́ èdè tó jẹ́ pé mo fẹ́ kọ́ ki n bá le lọ ìlú náà kí èmi náà lè máa bá wọn sọ bí gbogbo ará ìlú ṣe ń sọ. Àti Spanish àti Arabic tí mo sọ yìí online ni mo ti ń kọ́, mo ti ń kọ́ méjèèjì. Inú mi sì dùn pé mò ń kọ́ torí pé kí ni wọ́n ń nira, wọ́n ń le díẹ̀ o but ó da bí i pé ó fẹ́ easy fún ti mo lè ṣe. Èdè tí ẹ̀yàn bá gbọ́ èdè púpọ̀, ó wúlò ó sì gbádùn rẹ̀ torí pé kí ni gbogbo bí tó bá wọ̀ ọ́ sọ orí èdè dáàsọ. Nísin tí mo bá dé náà, àwọn tí ń sọ oyinbo tí mo bá sọ èdè oyinbo, inú wọn máa dùn pé, "eh eléyi understand English." Nígbà tí mo bá dà árin àwọn Hausa, mo sì sọ èdè tí àwọn Hausa gbọ́, inú wọn náà ó dùn pé, "à wọ́n rọ̀ mọ̀ iyá." Nígbà tí mo bá wá dà árin àwọn Yorùbá náà, mo tún sọ èdè tí àwọn náà gbọ́, inú wọn á dùn. Torí re ni mo fi fẹ́ kọ́ Spanish náà, kó jẹ́ pé gbogbo ọjọ́ tí mo bá le wọ àárín wọn, mo lè sọ Spanish. Tí French mo gbọ́ díẹ̀ bí i like common "ça va ça va bien merci" àwọn eleyii mo gbọ́ díẹ̀. Ṣùgbọ́n tí mo bá parí pẹ̀lú Arabic àti Spanish, mo máa wo bó ni mo sì wa le gbọ́ àwọn náà, àwọn náà jẹ́ èdè tí màá fi sínú reserve mi.